Ẹ ní dáhùn sí ìbéèrè rẹ eléyìí, ó máa ń jẹ́ nípa nǹkan tí mo máa ń dúró dè ní ọ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n tó bá jẹ́ mi jáde lọ ra nǹkan, èmi máa ń sábà wà lórí fóònù, ẹ, fún ìgbà tí mo bá fi ń dúró dè nǹkan tí mo ń dúró dè náà, èmi máa ń fi ìgbà náà tẹ fóònù ṣe àwọn nǹkan kan díẹ̀ náà mo dẹ lè máa ta, ẹ, géèmù náà lórí fóònù láti fi mú kí àsìkò kọjá lọ síwájú díẹ̀ síi ní ìgbà tí mo fi ń dúró fún nǹkan tí mo fẹ́ gbà yìí.

Eh, tá bá sọ̀rọ̀ ni nípa ìgbà tó gbẹ̀yìn tí mo lọ sí ilé oúnjẹ láti lọ jẹun, eh, idáhùn sí Ìbéèrè yì náà máa sọ pé, a, ó ti tó bí ọ̀sẹ̀ méjì, eh, tí bá fẹ́ sọ náà, a ní ó ti tó bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta náà tí ó-- tí mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn, eh.

Eh, bẹ́ẹ̀ ni, màá ń sábà ṣe eré ìdánì, eh, nígbà mí, ó lè jẹ́ orí fóònù náà màá ṣe ṣe eré, ó lè lè jẹ́ ní ojúkorojú náà màá ti ṣe àwọn eré ìdánì náà. Eh, ìyàwó yìí tí mo sì fẹ́ràn jù náà, àwọn eré ìdánì ni, eré, ẹ, tí, tó ń pè ní, ẹ, Whot ati lúdò. Eh, àwọn eré yìí náà ni mo sì nífẹ̀ẹ́ sí gan. Nítorí fóònù náà yìí tí màá ń gbádùn jù náà jẹ́, ẹ, eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí fóònù, ẹ, màá ń gbádùn irú eré yẹn náà.

Eh, bẹ́ẹ̀ni lóòótọ́ ni mí fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Ní ìgbà sígbà náà, màá ka irú àwọn àlọ́ yìí náà lórí àwọn oríṣiríṣi ìwé àlọ́ tí máa ń ní lórí, eh, fóònù mi, eh, màá ka dada. Ìgbà mí dẹ̀ kẹ́ ré náà ti ń bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹbí náà, a máa ń pa irú àwọn àlọ́ yìí náà, a sì fi dá ara wa lára yá. Ní ìgbà sígbà, eh, oríṣiríṣi àlọ́ yìí náà la máa ń pa kí a máa fi dá ara wa lára yá.

Eh, bẹ́ẹ̀ni, ní ìpa ìdáhùn sí ìbéèrè yìí. Ọ̀ótọ́ ni pé mi ní, eh, aṣọ wíwẹ̀, eh, tí mi sì máa ń lò ní, eh, ìgbà kíwà tí wàá jẹ́ pé mi fẹ́ lọ sí, eh, inú omi láti lọ wẹ̀. Eh, aṣọ yìí náà ó pé oríṣiríṣi náà tí, tí mo ní tí máa ń wọ̀ ní ìgbà kíwà náà tí màá fẹ́ lọ wẹ̀. Nítorí mi n sábà lọ sínú omi lọ wẹ̀ nígbà púpọ̀ ṣùgbọ́n ẹkọ̀kan náà tó bá bo si pe mo ní ààyè díẹ̀ tí mo sì fẹ́ fi àsìkò dié yìí tí mo ní lọ ṣe lọ wẹ̀ inú omi, eh, ìgbàyen náà ni màá wọ àwọn aṣọ, eh, wíwẹ̀ mi yìí.

Ehn, nóò ní ìdáhùn sí ìbéèrè yìí. Ehn, nípa ní ibi iṣẹ́ wa àwọn ọjà tí a ti rà láti ibi oṣù méjì sẹ́yìn tí ó dẹ́sì ti wà ní ojú ọ̀nà láti má a bọ̀ ní ilé iṣẹ́ wa. Ehn, nípa àwọn tí ó sì ń bá wa gbé àwọn ọjà yìí bọ̀ tí a bá wọn sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá, wọ́n fi dá wa lójú pé ọjà yìí á dé ní ọjọ́ kejìlá inú oṣù kejì ta wà níì nísìnyí.

Ní ìdáhùn sí ìbéèrè yì, bẹ́ẹ̀ni, mi ní nọ́mbà orílè-èdè mi tí ó sì jẹ́ orílè-èdè Nàìjíríà. Mi ní nọ́mbà mi Naija-- ní, ìgbà kan náà tí mo nínù láti bá àwọn oníbàárà sọ̀rọ̀ torí wọ́n sì jẹ́ pé orílè-èdè ilẹ̀ òkun ni wọ́n wà. Ìgbà náà mi ní, nọ́mbà orílè-èdè ilẹ̀ òkun yen náà kan náà tí mo máa ń lò láti fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Ṣùgbọ́n, nọ́mbà orílè-èdè òkun náà tí mo lò tẹ́lẹ̀ mi ò ní ohun mọ́. Ṣùgbọ́n nọ́mbà orílè-èdè mi tí ó sì jẹ́ Naija, mi ní yen lọ́wọ́ tí mo sì ń lò dáadáa.

En, bẹ́ẹ̀ni, ní ìpa idáhùn sí ibere, en bo, lóòótọ́ ni mo mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́. En, àti, ẹ̀, kékeré náà ni mo ti máa ń gun kẹ̀kẹ́ yii ná. Ìgbà mí a máa ń gun ṣere ní àdúgbò, ìgbà mì de kere a máa ń gun ṣére ní àyíká inú ọgbà wa ní ilé wa. Ẹ̀, ní bí mi ṣe jẹ́ àgbàlagbà yìí, en, ẹ̀ kọ̀kan náà mo máa ráyè rí ààyè púpọ̀ láti, en, gun ọ̀kadà yìí lẹ́ẹ̀kọ̀kan náà tí ń bá rí ààyè àbí àsìkò díẹ̀ tí mi fi ṣiṣẹ́ àbí tí mi fi ṣe iṣẹ́ ilé mi kankan. Ẹ̀n, irú àsìkò yìí náà ni máa ń lò lẹ́ẹ̀kọ̀kan láti fi gun kẹ̀kẹ́.

Ní ìdáhùn sí ìbéèrè, ẹh, mò ń sábà bínú náà nínú, ẹh, ọkọ̀ tí bá jáde. Ṣùgbọ́n ẹ̀kọ̀kan náà tí mọ̀ pé àwa èèyàn náà, àwọn mìíràn nínú wa, won mo ìwà wù, wọ́n sì máa ń ṣe àwọn nǹkan kan náà tí ó máa ń mú kí eyan bínú àbí kí eyan lè, ẹh, pariwo àbí, ẹh, bá yàn kan jà nínú ọkọ̀ náà. Ni eekan kan náà, tó bá ń ṣe irú àwọn nǹkan báyìí tí ò bojú mu yìí, ó máa ń múyàn bínú leekọ̀kan. Ṣùgbọ́n mi ò sábà bínú tí bá wà nínú ọkọ̀.

Eh, fún tèmi púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ aṣínà mi, wọ́n máà ń tọ́jú wọn sórí àkọọ́lẹ̀ sínú orí fóònù mi. Àwọn mí lẹ́nu wọn, wọn máa ń tọ́jú fá wọn sórí íméèlì mi tó sì jẹ́ pé tí mo bá fẹ́ lò ó máa ń gẹ jáde fún mi láti tẹ sórí ibi tí mo bá fẹ́ tẹ sí. Àwọn mí sì jẹ́ pé ó wà tí máa ń kọ́lẹ̀ sínú ìwé mìíràn yàtọ̀ sí orí fóònù láti tọ́jú ẹ̀ dáadáa kí ó sì lè máa sànu.

Ehn, ní ìdáhùn sí ìbéèrè yìí, ehn, lóòótọ́ ni mí máa ń bu àwọn nnkan ohun ọ̀ṣọ́ sí ara. Ehn, èyí tí mo fẹ́ràn jù lọ ní àwọn ohun ọ̀ṣọ́ yìí mo máa ń lo sáà náà ni ago, ehn, màá fẹ́ràn láti lo ago ṣọ́wọ́. Ehn, kan náà àwọn ohun ọ̀ṣọ́ tí mo fẹ́ràn jù náà ni. Lórí tẹ̀ré náà, màá ń lo, ehn, chain sọ́rún lẹ́ẹ̀kọ̀kan náà. Ehn, ní chain tí mo fẹ́ràn láti máa lo sí ọrùn náà lẹ́ẹ̀kọ̀kan. Ehn, ago náà àti chain náà ni àwọn okùn ọ̀ṣọ́ tí mo fẹ́ràn láti máa lo sára.

Eh, sí fún ìdáhùn sí ìbéèrè. Eh, tábìlì ibi iṣẹ́ mi, eh, kò fi bẹ́ẹ̀ sí, eh, púpọ̀ tó, tó ṣe kinní náà bẹ́ẹ̀. Eh, lórí tábìlì náà mi ní ẹgbẹ́ kan tí mo máa ń kó àwọn ìwé iṣẹ́ sí. Mo de sí ní ẹgbẹ́ kan náà ti máa ń kó àwọn, eh, ìwé ehm, eh, ìkọ̀wé àti àwọn nǹkan mi tó dẹ, eh, tí mi lè kó sórí tábìlì. Eh láàárín tábìlì náà ni, eh, ẹ̀rọ aya-- ẹ̀rọ kọ̀ǹpútà mi wà, náà ti máa ń gbé sí fún iṣẹ́. Eh, gbogbo nǹkan tó máa ń wà lórí tábìlì.

Eh, bẹ́ẹ̀ni ni ìdáhùn sí ìbéèrè. Ẹ máa ń sábà tún àwọn nǹkan kan tí mo ní máa ń sábà tún wọn lò. Nítorí èmi gbàgbọ́ nínú pé ká máa tún nǹkan lò, eh, ká lè tún máa mú kí àwọn ìdọ̀tí tí à ń kó jọ kó lè máa kéré sì. Ẹ̀yin tí àwọn olè ìgbọ̀n ń pè ní, eh, àárù mẹ́ta tí wọ́n ń pè ní reduce, reuse and recycle. Eh, nínú ilé náà mi, ìgbàgbọ́ náà dáadáa. Òun náà ló fi jẹ́ pé mo máa ń sábà tún àwọn nǹkan mi lò, eh, máa tún wọn lò dáadáa láti jẹ́ kí àwọn ilẹ̀ ta tí mo fẹ́ dà láti jẹ́ kó kéré sì.

Ní ìdáhùn sí ìbéèrè yìí, ẹ fún èmi fúnrara mi nítorí púpọ̀ nínú ìgbà tí ń bá wà nínú ọkọ̀, ó máa ń jẹ́ ọkọ̀, ẹ́, èrò tí a ń pè ní commercial bus. Ẹ̀rù mi i sábà fẹ́ wa mọ́tò tèmi jáde nígbà púpọ̀ torí náà bọ́ṣù, ẹ́, èmi koi ṣè mi ni máa ń sábà kojú àwọn ìdènà ọkọ̀ lóju títí. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà tí ń bá wa ọkọ̀ tèmi náà jáde, ẹ́, tí ó bá jẹ́ ìdènà ọkọ̀ yìí tí ó bá jẹ́ nípa ari, ẹ́, ìjàmbá ọkọ̀ ni. Kò sí ohun tí ọ̀ fẹ́ ṣe náà ju pé kínyàn farabalẹ̀ fún àwọn kí àwọn, ẹ́, òṣìṣẹ́ ìjọba tan wà ní ipa ti ojú ọ̀nà láti lè dárí mọ́tò gba ibòmí tàbí kó kó àwọn irú, ẹ́, àwọn mọ́tò tó sì wà nínú ìjàmbá ọkọ̀ yìí kúrò. Tó bá sì jẹ́ ti, ẹ́, ti ìdènà ti àwọn ọlọ́pàá, ẹ́, iye náà ò ṣe ǹnkan tí ó tó le láti dojúkọ. Nítorí, ẹ́, eniyan, èmi kan máa ń fún wọn náà ní àwọn ìwé ìdámọ̀ mi àti ìwé ìdámọ̀ mọ́tò mi kan sì le wo, kan sì, tan bá dẹ̀ ti wo, lati ti rí pé kò sí ǹnkankan tí ó jẹ tòsí, ẹ́, kò sí ǹkankan tí ó jẹ́ pé kò wà níbi to ye ko wà ní rara èmi, ẹ́, àwọn ìwé yìí. Maa si fími lẹ̀ mi sì máa wa lọ ní ìlọ tèmi.

Ẹhn sí ìdáhùn sí ìbéèrè yìí. Ẹ fún èmi ní pàtó. Mi máa sọ pé ó rọrùn fún mi láti dà, dáríji àwọn èèyàn nítorí èmi máa ń tẹ̀lé ìlànà Jésù Kristi wa nínú ẹ̀kọ́ Bíbélì tó sì wí pé ẹ ka fẹ́ràn, ẹ àwọn tó wà ní àyíká wa bí a ṣe ti fẹ́ràn ara wa ká sì dáríji àwọn è tó wà ní àyíká wa àti àwọn ọ̀rẹ́ wa àti ẹbí àtáara. Ka dárí jì wọ́n ní ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ wá kí Olúwa Ọlọ́run lè dáríji ẹ̀ṣẹ̀ tiwa. Torí náà, ẹ fún emii, èmi ò ún sábà mú ọ̀rọ̀ sọ́kan. Gẹ́gẹ́ bẹ́ẹ̀, èmi ò lè kí ń dèyàn sínú lọ títí náà. Ehm, tú torí ná, má sọ wípé ó rọrùn fún mi láti dáríji èèyàn.

Eh, ní ìdáhùn sí ìbéèrè yìí, eh, lóòótọ́ ni ó ti ṣẹ rí pé tí mi, ó ti ṣẹlẹ̀ rí tí mi béèrè ìrànwọ́, ìrànwọ́ láti, látọ̀ lọwọ eh, olùṣètò ẹ̀rọ, eh, fún ìgbà náà ìdí tí mo fi béèrè ìrànwọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ yìí náà ni pé ó ní àwọn ètò ẹ̀rọ kan náà ta máa ń lò ní ibi iṣẹ́ a si máa ń fi ń ṣe àwọn iṣẹ́ wa ka bá fẹ́ ṣe. Nítorí nínú àwọn ẹ̀rọ ètò ẹ̀rọ yìí náà ló wà jẹ́ wí pé kò ṣiṣẹ́ dáadáa bí ó ṣe yẹ kó máa ṣe, eh, èmi dẹ̀kẹ́ èmi ni ìmọ̀ tó tó àti tó yẹ ní oríi pé ká ṣètò ẹ̀rọ yìí. Torí náà ni ó fi jẹ́ pé mo nílò láti wá, eh, olùṣètò ẹ̀rọ yìí rí tí wọ́n sì wá láti wá bá wa tún, eh, ètò ẹ̀rọ yìí ṣe.

Ẹ ní òótọ́ lórí fóònù tí mo ń lò nísìnyí. Mi ò sábà lo, ẹ́, ẹ̀rọ ìrànwọ́ òhùn tó wà lórí rẹ̀. Ṣùgbọ́n ní ẹ̀kọ̀kan náà tó bá sì jẹ́ pé èmi ní ànfàní láti lọ́wọ́ mú, ẹ́, fóònù mi lórí ibi tó bá wà, ẹ́, èmi máa ń lo ẹ̀rọ, ẹ́, ìrànwọ́ òhùn yìí láti fi ṣí fóònù tàbí kí n fi ṣe nǹkan kan lórí fóònù láì lọ ibi tí fóònù mi wà. Ẹ̀, irú àwọn ẹ̀kọ̀kan yìí náà máa ń lo àwọn ẹ̀rọ ìrànwọ́ òhùn yìí tó wà lórí fóònù.

Eh, ní ìdáhùn sí ìbéèrè, ẹhn, lóòótọ́ ni, mi ò mọ̀ bí a ṣe ń fọn, ẹhn, o-- nǹkan tí mo mọ̀ dáadáa ni, ẹhn, ní tó bá jẹ́ pé pàtó ṣe mi jú pé a ṣe máa ń fọn ní òrékòrè, ẹhn, mi ò lè sọ bóyá òótọ́ ní àbí òótọ́ kọ torí lẹ́ẹ̀kọ̀kan náà máa ń fọn. Ṣùgbọ́n kò rí ṣe nǹkan tí máa ń ṣe nígbà kugbà àbí kò dẹ̀ ṣe nǹkan tí máa ń ṣe lóòrékòrè, ẹhn, bọ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ ní orí ìbéèrè yìí bẹ́ẹ̀ ni mo mọ̀ bí a ṣe ń fọn.

Ní ìdáhùn sí ìbéèrè yii. Bá nǹkan tuntun tí a ní ṣe ní ibi iṣẹ́ ẹ lẹ́nu oṣù tó kọjá yìí, a ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ ibi iṣẹ́ wa ní orí bí a ṣe bá oníbàárà, oníbàárà wa. Ẹ oníbàárà sọ̀rọ̀ ni tó bá wá tó ti fẹ́ bá lè ṣe ṣe àjọṣepọ̀ lórí iṣẹ́ tó bá gbé wá. Ẹ nínú ẹ̀kọ́ yìí náà la ṣe ẹ̀kọ́ lóri bí a ṣe lè pa ayé iṣẹ́ àti ayé ènìyàn fúnra rẹ̀ papọ̀. Iyen ti awon oloyinbo pè ní work life balance. Láti lè rí pé, dájú pé ènìyàn ṣe iṣẹ́ àti ayé ẹ papọ̀ ní ọ̀nà tó dára, ati ọ̀nà tó yẹ.

Ní ìdáhùn sí ìbéèrè, ẹ, àwọn ojú òpó ayélujára tí mo wà náà ni apapọ jẹ́ márùn tí n bá fẹ́ ka gbogbo wọn papọ̀. Ẹ álákọ̀ọ́kọ̀ ti mo má ń sábà lò jù ni ẹn òpó ayélujára tí àwọn olóyìnbó ń pè ní whatsapp ìkejì ni tiktok àti ìkẹta náà ni facebook tí ìkẹrin sì jẹ́ instagram ìkarùún wá jẹ́ ẹn èyi tá àń pe ni twitter Ẹ, ó ti sọ́ di orúkọ ẹ̀ di X bọ̀ àwọn òpó ayélujára márùn-ún tí máa ń sábà lò náà nìyẹn tí mo sì wà lóríi wọn náà nìyẹn. Ó lè ní àwọn míìn tí mo ti gbàgbé láti sọ̀, bọ̀ ṣùgbọ́n àwọn èyí tí mi ránti dáadáa tí ó sì dá mi lójú dáadáa náà ni àwọn márùn-ún yìí tí mi ti sọ̀rọ̀ ń pa wọn.

Ẹ ní ìdáhùn sí ìbéèrè yìí. Ẹ ní tara mi, màá sọ pé bẹ́ẹ̀ni pé èmi fúnra mi, mi fẹ́ràn eh irun atẹ́gùn. Eh, máa sábà nífẹ̀ẹ́ sí láti máa ṣe irun yìí ní àsìkò ìrọ̀lẹ́. Eh, tí òórùn sì ti lọlẹ̀ tí atẹ́gùn tuntun dẹ̀ n fẹ́, eh máa ń gbádùn láti máa ṣe eh irun atẹ́gùn yìí ní àsìkò báyìí. Nígbà náà ni ó máa ń dùn mọ́ mi jù láti ṣe.

Ní ìdáhùn sí ìbéèrè yìí, ẹ́ fún èmi fún ara mi, mii n sábà lo ìbòjú ojú púpọ̀ àbí fún ìgbà tó pọ̀ púpọ̀ báyẹn ní ojoojúmọ́. Ṣùgbọ́n torí ẹ́ ìṣẹ̀lẹ̀ ọdún lílo kan sẹ́yìn tí a pè ní COVID-19 pandemic, ẹ́ ó ṣe pé ó jẹ́ ìwúlò láti àbí tàbí ó jẹ́ dandan láti wọ ìbòjú ẹ́ ojú yìí láti fi wọ àwọn ibi kọ̀ọ̀kan. Nítorí tí a ò bá ní ìbòjú yìí, ẹ́ ènìyàn o nilè wọ inú àwọn ẹ́ agbègbè yìí láti lọ ṣe ǹkan tó bá fẹ́ ṣe ń bẹ. So torí náà, à ìgbà díẹ̀ náà tí mo bá fẹ́ fi wọ inú àwọn ibi báyìí tó nílò ìwúlò ẹ́ ìbòjú ojú náà ni mo máa ń wọ ìbòjú yìí.

Ẹ ní ìdáhùn sí ìbéèrè yìí. Ẹ, tí a bá ń sọ̀rọ̀ pé kí ni máa ń wò àbí kíni máa ń wà nínú òṣìṣẹ́ tuntun, ẹ̀, nǹkan, à, ìkíni tí máa ń fún wa nínú òṣìṣẹ́ tuntun náà ni pé ṣé wọ́n lè ṣiṣẹ́ takuntakun. Ẹ, nǹkan tí ó, ó ṣe pàtàkì jù sí mi náà ni ẹni tí máa ń wo, ẹ̀, àwọn òṣìṣẹ́ tuntun pé ṣé àwọn èyí tí mo fẹ́ gbà yìí, ṣé wọ́n lè ṣe iṣẹ́ takuntakun ní ìdí iṣẹ́ wa tí à ń ṣe yìí. Ẹ, nǹkan kejì náà tí máa ń tún wò náà ni pé ṣé ìmọ̀ wọn tí wọ́n ní lórí iṣẹ́ yìí tí mo fẹ́ gbà wọ́n fún yìí, ṣé wọ́n ní ìmọ̀ tó tọ́ àti tó yẹ láti lè ṣe àwọn iṣẹ́ tí n ò sì fẹ́ gbà wọ́n sí. Ẹ, àwọn nǹkan pàtàkì méjì náà tí máa ń sábà wò náà ni ẹ nínú àwọn òṣìṣẹ́ tuntun kí n tó gbà wọ́n àti pé kí n tó lè ṣe, kí n tó lè ṣe àníyàn bóyá màá fi wọ́n lẹ̀ kí wọ́n sì máa ṣe iṣẹ́ lọ àbí màá, màá gba ẹlòmírìí sí ìdí iṣẹ́ náà.

Ní ìdáhùn sí, ìbéèrè rẹ, lé àwọn ẹ̀kọ̀kan náà ni a máa ń wọ ìbọ̀wọ́ yìí. Ìdí tí ó pàtàkì jù tí máa sábà fi wọ ìbọ̀wọ́ yìí náà ni wípé ẹ̀kọ̀kan tí òtútù bá mu, ó máa ń ṣòro láti máa fọwọ́ kan àwọn irinṣẹ́, ibiṣẹ́ pẹ̀lú ọwọ́ tó ti tutù. Eh, nítorí tí ọwọ́ rẹ̀ bá tutù bẹ́ẹ̀, nígbà tó máa fi di pé èèyàn ń fọwọ́ gbé àwọn ẹ̀rọ irinṣẹ́, ayàwòrán wá, ó máa ń pẹ́ kí ọwọ́ èèyàn máa làágùn àbí kó máa ṣe omi sí ara irinṣẹ́ yìí. Nítorí náà ló ṣe jẹ́ pé ní irú àwọn ìgbà báyìí, a máa ń sábà lo àwọn ìbọ̀wọ́ láti lè mú pé kí ó rọrùn láti ṣe nǹkan tí ó bá fẹ́ ṣe.

Eh, ní ìdáhùn sí'bẹ̀ere yẹn, bí mo ṣe wà níìsín mi ní ẹranko ọ̀sìn kankan ni fún ìgbà díẹ̀ nítorí ẹ ni n ò pé bí mo ṣe jẹ́ ẹni tó kí sábà sí nílé yìí kò ní tọ́ kí n fún mi láti ní ẹranko ọ̀sìn nínú ilé láti àárọ̀ di alẹ́ tó sì sí ẹnikẹ́ni tí ó ń mójú tó. Kí n sì máa ma dé bá ní alẹ́ fún wákàtí bí méjì kí n tun sùn kí n tun wá jí ní òwúrọ̀ láti lọ síbi iṣẹ́. Ero pé éleyìí kò ní fún mi ní ààyè láti tọ́jú ẹranko ọ̀sìn dáadáa. Torí náà ni mí se wò pé kò nílò fún mi láti ní ẹranko ọ̀sìn kankan ní àsìkò tí mo wà yìí níìsín.

Ní ìdáhùn sí ìbéèrè, ẹ, fún èmi fúnra mi ní àsìkò tí n bá ṣe, ẹ, tí n bá ní iṣẹ́ púpọ̀ láti ṣe àbí tí n bá sáré láti parí àwọn nǹkan tí n bá fẹ́ parí, máa ń sábà ní àkọsílẹ̀ àwọn ohun tí ó yẹ kí n ṣe àti àkókò tí ó yẹ kí n ṣe. Mi sì máa ń kọ àwọn àkókò yìí lẹ̀ léra wọn láti rí dájú pé mi ṣì ìkankan mú síra wọn nínú gbogbo àwọn nǹkan yìí tí mo fẹ́ ṣe. Eléyìí náà dè máa ń mú kí àti ṣàwọn nǹkan yìí nínú àkókò bí n tín tí ó wà láti ṣe wọ̀nyí ní kó wà kí ó ṣe ṣe ní ìrọ̀rùn, ẹ, bẹ́ẹ̀

Láti dáhùn ìbéèrè yìí, nko sí ìdojúkọ púpọ̀ náà nínú, ibi iṣẹ́ mi tí mo ti ń ṣiṣẹ́ torí, àwọn ògà tí à ń bá ṣiṣẹ́, wọ́n ṣe dáadáa sí wa, wọ́n sì ṣe wípé kí, wọ́n sì jẹ́ kí iṣẹ́ wọn náà kó rọrùn láti ṣe, kí gbogbo wa ta jẹ́ òṣìṣẹ́ ní ibi iṣẹ́ wọn. Torí náà mi ò lè sọ pé pàtó báyìí ni àwọn ìdojúkọ tí ó wà lẹ́nu iṣẹ́ fún wa. Ehn, táwa bá máa ro gbogbo e náà, màá ní pé kò sí ìdojú, ìdojúkọ kankan ní ibi iṣẹ́.

Ehn, ní ìdáhùn sí ìbéèrè yi, eh, mo le sọ pé bẹ́ẹ̀ni náà pé mi mọ bí a ṣe ń ka àwòrán ilẹ̀, eh, nítorí pé nínú àwọn ẹ̀kọ́ ta kọ́ ní ilé ìwé, eh, bí a ṣe ń ka àwòrán ilẹ̀ wà lára àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa, eh, ní inú ẹ̀kọ́ yìí náà ni wọ́n fi hàn wa bí a ṣe le ti ka àwòrán ilẹ̀ oríṣiríṣi, boya lapejuwe àwòrán ilẹ̀ àgbálẹ̀ ayé àbí àwòrán, àwòrán ilẹ̀ ìlú wa ní Nàìjíríà.